Lérò rẹ kí ni òtítọ́ inú túmọ̀ sí? Bí mo ti rò ó, òtítọ́ inú ó túmọ̀ sí keẹ̀yan máa sọ nǹkan tó wà lọ́kan ẹ̀eyan jáde. Bó ti wà, bẹ́ẹ̀ ni keeyan sì sọ jáde. Keeyann má fiyàn sínú, keeyan má má sọ ìdákéjì nǹkan tó ń bẹ nínú ẹ̀eyan jáde síta. Òtítọ́ inú sì jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí, keeyan dé bi gíga, keeyan ní ìgbéga. Nítorí ó dára keeyan máa sọ òtítọ́. Táwọn olóyinbo ń pè ní honesty, nǹkan tó dára ni.